Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìpè fídíò. Kódà mo fẹ́ràn ìpè fídíò ju ìpè fóònù lọ nítorí ó máa ń jẹ́ kí ń rí èèyàn tí mo bá sọ̀rọ̀ ó sì máa ń jẹ́ kí ìsọ̀rọ̀ náà kó mú ọ̀pọ̀lọ sí wá.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ohun ọ̀ṣọ́ sára bí àgọ, bracelet àti òrùka, ṣùgbọ́n ìgbà mi tí mo bá kánjú kúrò nílé èmi kì n wọ̀, kì n ma bá, tí n bá ti gbàgbé rẹ̀ sínú ilé èmi ò kí ń wọ̀.

Mo kẹ́yìn kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ ní ọ̀sẹ̀ yìí. Ilé iṣẹ́ mi ní prójẹ̀ktì ńlá kan tí a ṣe lọ́lọ́wọ́. Ó sì pọn dandan kí a kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ sílẹ̀ kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan kan lórí iṣẹ́ náà. A gbọ́dọ̀ kọ ìgbẹ́kalẹ̀ náà kí a fi hàn àwọn oníbàárà wa.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilé. Ó pẹ̀lú ohun tí wọ́n kọ́ mi ní ilé ìwé gíga. Óun pẹ̀lú ohun tí mo lọ kọ́ ní ilé ìwé gíga. A máa ka àwòrán ilé, a máa sọ ibi tí àwọn ǹkan wà nínú ilé náà kí ó ba le yẹ oníbàárà.

Rárá o, èmi kìi mu òògùn lójoojúmọ́, pàápàá jùlọ nígbà tí mo ní ìlera tó dáa, tí kò sí nkankan tó ṣe ìlera mi. Ṣùgbọ́n mo máa ń mu àgbo ní òorèkóòrè láti lè má jẹ́ kí n ní àìlera kankan.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn í mélì àìwúlò, ó sì máa ń wá pẹ̀lú àwọn ímélì tó wúlò, torí rẹ̀ ni mọ́ máa ń ṣe yọ̀wọ́n lẹ̀yo kọ̀ọ̀kan tí mo sì máa ń pa wọ́n rẹ́ kúrò nínú ímélì mi kí storage mi má ba à kún fún àwọn ímélì àìwúlò.

Tí ìṣòro bá wà láàrin àwọn ẹlẹgbẹ́ mi, mo máa ń bá wọn sọ̀rọ̀ kí á tú ìṣòro náà palẹ̀, kí á wọ ibi tí ìṣòro náà ti wáyé. Tó bá sì jẹ́ ọ̀jọ̀ọ̀tí wọn ni, a sì máa wá ọ̀nà bí a ó ṣe tẹ̀síwájú, bí a ṣe yanjú ìṣòro náà. Nínú itùú bi kí ìṣòro ìmíràn má ba wà níbi iṣẹ́

N máa rántí àwọn àdéhùn mi nípa kíkọ wọ́n lẹ̀. Mo máa kọ wọ́n sórí reminder app mi ní orí fóònù mi, mo sì máa fi àkókò àti ọjọ́ sí orí rẹ̀. Tó bá ti di ní ọjọ́ náà tàbí ọjọ́ náà bá ti súnmọ́ tòsí, áàpù yìí yóò jẹ́ kí n mọ̀ pé mo ní àdéhùn báyì láti yanjú.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ìparí ọ̀sẹ̀, ní ìparí ọ̀sẹ̀ torí mi ò ní lọ sí ibi iṣẹ́. Torí náà mo máa ní àyè àti okun áti gbálẹ̀ fọ, fọ abọ, fọ aṣọ, nu gbogbo nǹkan tí dọ̀stì ti wà lára rẹ̀ nínú ilé.

Bẹ́ẹ̀ni mo ti rin ìrìn àjò lọ sí ìlú ìmíràn rí, pàápàá nígbà tí mò ń ṣe NYSC mi, mo ti lọ sí ìlú, ìlú Kogí ri. Mi kò mọ ẹnikẹ́ni níbẹ̀, mo sì lọ síbẹ̀ láti lọ ṣe NYSC mi. Mo bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, mo sì lọ sí párk, mo lọ wọ mọ́tò níbi tó da tí kì í ṣe sọọ́lẹ̀.

Ìsinmi ọdún timọ ní tó bá jẹ́ ti Kérésìmesì, ìsinmi ọjọ́ Kérésìmesì àti Boxing Day, ọjọ́ kejì nìkan ni ọjọ́ timọ ní, tó bá sì jẹ́ ti New Year ni on the first, second àti third nìkan ni wọ́n fi lè fún ìsinmi ọdún tuntun, lẹ́yìn yẹn iṣẹ́ bẹ̀rẹ̀ lónìí, perẹ́wu.

Bẹ́ẹ̀ni, a máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Ó sì ṣe pàtàkì gan-an kí ọjà má bà bàjẹ́ kí oníbàárà, kí oníbàárà tó wá kó wọn. Torí náà, a máa ń pa wọ́n mọ́ kúrò níbi tí omi wà, pa wọ́n mọ́ kúrò nínú òòrùn tàbí erè ní àárọ̀ kùtùkùtù kí wọ́n má bà bàjẹ́ kí a tó kó lọ sí ọ̀dọ̀ oníbàárà.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn ní ilé. Àwọn ewúrẹ́ ni mo ń sìn nílé. Ewúrẹ́ akọ àti obì. Nísìnyí wọ́n ti tó méjọ nítorí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bí ọmọ. Mo sì máa ń fún wọn lóúnjẹ ní àràárọ̀ àti ní ìrọ̀lẹ́.